Mo fẹ́ràn alẹ́ àti àkókò òjò jùlo nítorí pé ayé máa ń dákẹ́, afẹ́fẹ́ sì máa ń tutù ní alẹ́. Mo máa ń rí àlàáfíà, mo sì lè rọrùn dáadáa láìsí ariwo. Àkókò ọjọ́ tún jẹ́ kí inú mi dùn pé ọ̀ràn kì í pọ̀, ilé sì máa ń dára fún ewé tútù. Irọ́ ọjọ́ tí o ò rọ̀ máa ń jẹ́ kí ìsinmi kò sì mú ìmọ̀lára tútù wá. Ọkàn mi ní gbogbo rẹ̀, alẹ́ àti àkókò ò jẹ́ kí ìdàkejẹ, ìsinmi àti àlàáfíà máa lò. Nítorí pé àlàáfíà gangan ni a fẹ́ dáadáa. Mo fẹ́ràn alẹ́ àti àkókò òjò jùlo nítorí pé ayé máa ń dákẹ́, afẹ́fẹ́ sì máa ń tutù. Ni àkókò ọjọ́, ọ̀ràn o kì n pọ̀, ara sì máa ń tutù. Èyí máa ń mú kí ọ̀ roràn fún mi dí láti sùn dáadáa. Mo tún fẹ́ràn bí ẹyin ṣe máa ń padà yí ní àkókò ọjọ́, bí igi ṣe máa ń rú ewé tútù àbí ilé ṣe máa ń dàbí ẹni pé a tún un ṣe. Ní gbogbo rẹ̀, alẹ́ àti àkókò ọjọ́ kì í ní ìdàkejẹ àti ìtẹ́lọ́rùn ọkàn nítorí pé ó dá dáradára fún ara èèyàn. Èyí sì máa ń jẹ́ kí èèyàn ní àlàáfíà tó péye. Ohun tó pọ̀ ní ara ìtútù alẹ́ àti àkókò òjò jẹ́ kí ara tútù kò sì rọrùn, kò sì rọrùn fún wa láti sùn, ò sì rọrùn fún wa láti sùn dáadáa. Ni alẹ́ àkókò ọjọ́, mo fẹ́ràn láti ka ìwé, gbọ́ orin, ronú lórí ìlànà ọjọ́ mi tàbí bá ìdílé mi sọ̀rọ̀. Kò sí, kò sí kankan, kò sí ìṣàn kan. Ní ìparí, mo fẹ́ kí a mọ àrà wé yíyan irọ̀ ojú ọjọ́ tí a fẹ́ràn kí í ṣe àkísà rà lásán.

Ọ̀rọ̀ yìí ti di ohun tí a ń gbọ́ lóòrèkóòrè ní ayé wa lónìí ní gbogbo ibi ta bá lọ, bóyá ilé-ìfowópamọ́, ní nẹ́tíwọ́kì fóònù, ilé-iṣẹ́ ìjọba, tàbí kò dájú pé wọ́n pe, àforúkọsílẹ̀ sí ohun kan lórí ayelujára. Ìbéèrè àkọ́kọ́ ni pé ṣé o ní nọ́mbà orí ilé? Ọ̀pọ̀ ènìyàn ló mọ̀ sí NIN, díẹ̀ nínú wọn ti ní díẹ̀ sì tún tìrákà láti ní. Àwọn mìíràn wọ́n ti wọgbó nípa rẹ̀ ṣùgbọ́n wọn ò tí ì mọ ìdí gidi àti ìjọba fún ṣe pàtàkì tó bẹ. Nígbà mìíràn, a máa ń rí ibi ohun tí ń fa ìṣòro bíi nǹkan tí ń jẹ́ ká lọ ṣiṣẹ́ dúró ní ìgígùn tàbí ohun. Nọ́mbà orílẹ̀ jẹ́ ìdánimọ̀ ènìyàn kankan, kó sọ pé ìwọ ni eyii ìgangan kì í ṣe ẹlòmíràn. Ni ayé òde òní tí ìtànràn, ìjìyà ẹ̀tàn àti lórúkọ èké ti pọ̀, ìdánimọ̀ dájú jẹ́ ohun tó ṣe pàtàkì gan-an. Nígbà tí o bá níná bọ̀ orílẹ̀, ó rọrùn fún ìjọba àti àwọn ilé iṣẹ́ láti mọ ẹni tí wọ́n bá ń ṣiṣẹ́. Ọ̀pọ̀ ìgbà, a máa ń túbọ̀ pé ìjọba fẹ́ lo nọ́mbà orílẹ̀ láti wá lénìí tàbí láti mọ ohun gbogbo nípa wa. Ìbànújẹ́ yìí wà lọ́kàn ọ̀pọ̀ ènìyàn ṣùgbọ́n nípa mi, nọ́mbà orílẹ̀ tó jẹ́ ààbò fún wa. Bí àpẹẹrẹ tí ìṣòro bá ṣẹlẹ̀ bí ìjàmbá tàbí ìpọ́njú, ìdánimọ̀ rẹ̀ lè ràn lọ́wọ́ kí ìrànlọ́wọ́ dé bá o wá yára yára.

Èmi ò kí ń wo ìbọ̀wọ́ torí pé mi ò mọ̀ túmọ̀ nǹkan tó ń jẹ́ ìbọ̀wọ́. Èmi ò kí ń wo ìbọ̀wọ́ kí ló ń jẹ́ ìtumọ̀ ìbọ̀wọ́. Èmi, èmi sí ọmọ Yorùbá mi ò mọ̀ túmọ̀ ìbọ̀wọ́. Tó pé èmi máa wo ìbọ̀wọ́ dáadáa, mo lè ṣì máa wẹ̀ ní òrèkóòrè. Mimo oun ton jẹ́ ìbowo.